Ẹ kú àkókò yìí, ẹ̀yin ará. À, lónìí màá sọ̀rọ̀ nípa bí mo ṣe máa ń bá àwọn ènìyàn tí mo ń bá ṣe iṣẹ́, mo ṣe máa ń bá wọn ní àṣẹ́pọ̀ àbí ká ní ìdáhùn sí ìbéèrè tó sọ pé, báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣepọ̀? Gẹ́gẹ́ bí a ti mọ̀ kó tó di pé mo bẹ̀rẹ̀ ìdáhùn yìí, àwọn alábáṣiṣẹ́pọ̀ ènìyàn in ná ni ọ̀rẹ́ ẹni. Wọ́n ní tí ẹni yóò bá ṣe àṣeyọrí lórí ohun tó ń ṣe. Àwọn tí ó kọ́kọ́ ní láti ṣe dáradára sí àbí láti wà pẹ̀lú iná ni àwọn tó ń bá ni ṣiṣẹ́. Nítorí pé àwọn ni ó máa fa àṣeyọrí tó pọ̀ lórí ọ̀rọ̀ yìí. Báyìí, màá tẹ̀síwájú, màá sọ̀rọ̀ nípa bí mo ṣe máa ń bá àwọn ènìyàn tí mò ń ṣe iṣẹ́ pọ̀ lò níbi iṣẹ́. Ìbáṣepọ̀ rere níbi iṣẹ́ jẹ́ ọ̀kan lára àwọn ohun kan gbáàkí, ohun pàtàkì tó ń jẹ́ kí iṣẹ́ lọ dáadáa, kí ẹgbẹ́ ṣiṣẹ́ pọ̀ dáadáa àti kí ayé iṣẹ́ dùn ṣe. Ní ti èmi, mo gbà pé ìbáṣepọ̀ tó dá bẹ̀rẹ̀ pẹ̀lú ìbọ̀wọ̀. Mo máa ń bọ̀wọ̀ fún gbogbo ènìyàn tí mo máa ń ṣe iṣẹ́ pọ̀, láì ka ipò wọn tàbí irú iṣẹ́ tí wọ́n ń ṣe kun. Mo máa ń gbìyànjú láti gbọ́ ohun tí wọ́n sọ dáadáa kí n sì mọ̀ pé gbogbo ènìyàn ní ìrírí àti ìmọ̀ tó le jẹ́ kó ṣe pàtàkì sí iṣẹ́ wa. Mo tún, mo tún ṣe àkíyèsí pé ìbánisọ̀rọ̀ kedere ṣe pàtàkì gan. Nígbà tí mo bá ní ìmọ̀ràn tàbí ìṣòro, mo máa ń sọ ọ́ ní ọ̀nà tó da, láì ṣe ẹnikẹ́ni lójú tàbí láì da ìbànújẹ́ sílẹ̀. Mo tún máa ń bèèrè ìmọ̀ràn lọ́wọ́ àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́, iṣẹ́ mi nítorí pé, nítorí mo mọ̀ pé a lè kọ́ ẹ̀kọ́ lára ara wa. Ìfọwọ́sowọ́pọ̀ tún jẹ́ apá kan pàtàkì nínú bí mo ṣe ń bá àwọn mìíràn lò. Dípò kí ń ṣe iṣẹ́ nìkan, mo máa ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí, mo máa ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ẹgbẹ́ tí kí a lè dé ibi afẹ́ dé, afẹ́ afẹ́ dé wa papọ̀. Mo máa ń ṣe tán láti ran àwọn mìíràn lọ́wọ́ nígbà tí wọ́n bá nílò ìrànlọ́wọ́ gẹ́gẹ́ bí mo ṣe fẹ́ kí wọ́n rán mi lọ́wọ́ nígbà tí mo bá nílò ìrànlọ́wọ́. Mo tún ń gbìyànjú láti jẹ́ ẹni tó ní ìfaradà níbi iṣẹ́. A lè ní àìmọ̀ kan tàbí ìyàtọ̀ ìmọ̀ràn, ṣùgbọ́n dípò kí n bínú, mo máa ń gbìyànjú láti lóye ju, láti lóye ojú ọ̀nà ẹni kejì kí n sì rí ojútùú tó dáa fún gbogbo wa. Ìfaradà àti ìtẹ́lọ́rùn ń mú kí ìbáṣepọ̀. Dára síi. Ohun mi tí mo ṣe ni pé, ohun mi tí mo ṣe ni pé mo fi ìyì hàn sí iṣẹ́ rere àwọn ẹlẹ́gbẹ́ mi. Nígbà tí ẹni kan bá ṣe iṣẹ́ dáadáa, mo máa ń fi ìyìn fún un. Nítorí ó má ń, ó ń mú kí wọ́n ní ìmísí, ó sì mú kí ìbáṣepọ̀ wa kó ní agbára sí i. Ní ìparí, bí mo ṣe ń bá àwọn ènìyàn tí mo ṣe iṣẹ́ pẹ̀lú lò papọ̀, ìbánisọ̀rọ̀ rere, ìfọwọ́sọ̀pọ̀, ìfọwọ́sowọ́pọ̀ láàárín ara wa àti ìfaradà ni ó lágbára jù. Nítorí pé Yorùbá ní ẹ̀dá ò lé mi kí orí má yìn, kí orí, kí orí má mì. Bẹ́ẹ̀ náà ni gbogbo ìgbà tí ǹkan tó bá kọlu ara wa láàárín ara wa, a, ǹkan àkọ́kọ́ tí a kọ́ ń ṣe ni pé a ṣe sùúrù. Even kódà kọ́ jẹ́ pé a ti bá ara wa jà àbí a ní, a, i, ìyangàn lórí ọ̀rọ̀ kan, a padà farabalẹ̀, a sì bá ara wa sọ̀rọ̀, a tẹ̀lé ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ náà. Nígbà tí a bá ní ìbáṣepọ̀ tó dáa níbi iṣẹ́, iṣẹ́ á rọrùn ṣè, a sì máa ní ayọ̀ àti ìtẹ́lọ́rùn nínú ohun tí à ń ṣe. Ẹ̀sùn kan á fún fìtẹ́nì.

Èyí ni ẹ̀karo gbogbo ilé. Lónìí, màá sọ̀rọ̀ nípa bí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi àti àwọn ìdílé mi. Ìdílé jẹ́ àkànkan pàtàkì jù lọ nínú ìgbésí ayé ẹni. Nítorí pé wọn ní àwọn ni ènìyàn tó sún mọ́ wa jù lọ. Àwọn ẹbí ẹni làwọn ènìyàn tó sún mọ́ ni jù lọ. Àwọn ni ọ̀rẹ́ ẹni, àwọn ni alábàágbé ẹni, àwọn ni amúlùdùn ẹni. Nígbà tí wọ́n bá wà ní ọ̀dọ̀ ẹni, ìgbésí ayé ẹni dára. Ayé lè níìfẹ̀ ẹni látara ǹkan tó ń ṣe. Ayé lè níìfẹ̀ ẹni látara bóyá ó lówó lọ́wọ́ àbí ó ní ipò kan tó ṣe pé ó sún mọ́ wa jù, tí wọ́n lè ń jẹ àǹfààní látara ẹ̀. Ayé a máa sin ni nígbà tí ayé bá fẹ́ ǹkan látọ̀dọ̀ ẹni. Irú ẹ ni bẹ́ẹ̀, ṣùgbọ́n tí ó bá ṣe àfẹ́kù àwọn ǹkan tó níyì, ijọ ni yóò mọ̀ pé nígbà tí ayé ò bá rí ohun tí wọ́n fẹ́ lọ́dọ̀ ẹni mọ́, ayé a máa ti ni dànú ni, ayé a sì máa fi ni sílẹ̀. Kò rí bẹ́ o pẹ̀lú ìdílé ẹni. Nígbà tó dùn, ìdílé ẹni wà pẹ̀lú ẹni. Nígbà tí ó sì tún korò, ìdílé ẹni ó wà pẹ̀lú ẹni. Nítorí pé ìdílé ẹni ni yóò fi ìfẹ́ hàn sí wa. Ó máa ń fún wa ní ìtìlẹ̀yìn àti láti lò pẹ̀lú ẹni pẹ̀lú inú ká. Ní ti èmi, mo gbà pé lílo àkókò pẹ̀lú ìdílé jẹ́ ọ̀kan lára àwọn ohun tó ṣe pàtàkì jù lọ. Bí mo tilẹ̀ jẹ́ pé iṣẹ́ àti ojúṣe ojoojúmọ́ lè gba àkókò púpọ̀, mo máa ń gbìyànjú láti rí dájú pé mo ya àkókò sọ́tọ̀ fún àwọn ìdílé mi. Ọ̀kan lára àwọn ọ̀nà tí mo fi máa ń lo àkókò pẹ̀lú ìdílé mi ni pé a máa ń jẹun papọ̀. Nígbà tí a bá jókòó pọ̀ tí à ń jẹun, a máa ń bá ara wa sọ̀rọ̀ nípa ọjọ́ wa, ohun tí a kọ́ àti ohun tí a gbèrò. Àkókò yìí máa ń mú wa súnmọ́ ara wa dára dára jù lọ. Ó sì ń jẹ́ kí a mọ ara wa dáadáa. Mo tún máa ń lo àkókò pẹ̀lú ìdílé mi nípasẹ̀ ìgbádùn àti ìsinmi. Nígbà mìí, a máa ń wo àwòrán papọ̀, a máa ń wo ìdíje papọ̀, a máa ń gbọ́ orin, a máa ń jó tàbí a máa ń ṣe eré papọ̀. Àwọn ìgbà yìí máa ń kún fún ẹ̀rín, ayọ̀, ìdùnnú àti ìrántí ire tí a lè rántí lọ́jọ́ iwájú. Ni àwọn òpin ọ̀sẹ̀, mo máa ń fẹ́ràn láti lo àkókò pẹ̀lú ìdílé mi níta ilé. A lè lọ sí ọgbà ìtura, sí ibi ìrìnàjò kékeré tàbí ká kànrìn ní agbègbè wa. Lílo àkókò níta ilé pọ̀ n máa ń ran wa lọ́wọ́ láti sinmi, láti gbé, láti gba afẹ́fẹ́ tútù àti láti tú ìbànújẹ́ iṣẹ́ kúrò lórí ọkàn ẹni. Mo tún máa ń gbà pé ìbánisọ̀rọ̀ jẹ́ àpakàn pàtàkì nínú bí mo ṣe ń lo àkókò pẹ̀lú ìdílé mi. Mo máa ń gbìyànjú láti fetí sí àwọn, láti fetí sí wọn dáadáa, láti lóye ìmọ̀ lára wọn àti láti fi ìmọ̀ra sílẹ̀ hàn nígbà tí wọ́n bá nílò ìtìlẹ́yìn tàbí ìmọ̀ràn. Nígbà tí a bá ń bá ara wa sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ àti ìbọ̀wọ̀, ìbáṣepọ̀ wa ó máa ń tún bọ̀ lágbára síi. Nígbà mìí, mo tún máa ń ran àwọn ọmọ ìdílé mi lọ́wọ́, àwọn náà sì máa ń rán mi lọ́wọ́. A máa ń bá ara wa ṣe iṣẹ́ lè jẹ́ ìdùnnú láàárín wa.

Ẹ kú dede iwọ̀ yìí, ẹ̀yin ará. Eléyìí ni ìdáhùn sí ìbéèrè tí o sọ pé nígbà wo ni mo kẹ́yìn ní àlá burúkú. Hmmm. Àlá? Kí ni àlá? Kí sì ni àlá burúkú? Báwo ni àṣẹ túmọ̀ àlá gan-an? Kí sì ni ìgbàgbọ́ ẹni lórí àlá? Ẹ máa bá mi ká lọ. Lónìí, màá sọ̀rọ̀ nípa ìbéèrè yìí tó ní í ṣe pẹ̀lú àlá burúkú. Àlá búburú jẹ́ apá kan nínú ìgbésí ayé ènìyàn, ó sì lè lè ó lè, ó lè ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni láì ka ọjọ́ orí tàbí irú ìrírí tí ẹni náà ti rí. Ní ti èmi, àlá búburú tó gbẹ̀yìn tí mo rántí ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn. Ní alẹ́ kan, mo lá àlá kan tí mo mú kí n jí pẹ̀lú ìbànújẹ́ àti ìbẹ̀rù díẹ̀. Ní àlá náà, mo rí ara mi níbi tí mò ń sá kúrò nínú ewu kan, ṣùgbọ́n kò rọrùn fún mi láti ṣe bẹ́ẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ pé àlá náà kì í ṣe gidi, ìmọ̀lára tí ó fi sílẹ̀ lẹ́yìn tí mo jí dá mi lójú pé àlá lè ní ipa lórí ọkàn wa. Nígbà tí mo jí láti inú àlá búburú yìí, mo gba àkókò díẹ̀ láti túbọ̀ mọ̀ pé mo wà ní ààbò, pé ohun tí mo rí kì í ṣe òtítọ́ ṣùgbọ́n àlá nìkan ni. Mo sábà máa ń gbìyànjú láti tú ọkàn mi balẹ̀ nípa mímẹ́ jìnlẹ̀, ríro ohun rere àti rántí pé àlá jẹ́ apá kan iṣẹ́ ọpọlọ wa nígbà tí a bá ń sùn. Mo tún rí pé ìgbà mí àlá búburú lè jẹ́ àbájáde ìrònú, ìbànújẹ́ tàbí ìrírí ọjọ́ wa. Bí àpẹẹrẹ, bí mo bá ní ọjọ́ tí ó kún fún ìbànújẹ́ tàbí ìbànújẹ́ ọpọlọ, ó ṣe é ṣe kí ọpọlọ mi mú wá sínú àlá, èyí tí kò mọ̀ pé kò ṣe pàtàkì láti ṣètò ọpọlọ mi dáadáa kí n tó lọ sùn kí n sì yàgò fún ìrònú tó lè má tó lè mú àlá búburú wá. Nígbà tí mo bá ní àlá búburú yìí, mi ò, mi ò, mi ò gbìyànjú láti jẹ́ kí ó bá mi jẹ́ fún gbogbo ọjọ́. Dípò bẹ́ẹ̀, mo máa ń wò ó gẹ́gẹ́ bí ìrírí kan tí mo lè kọ́kọ́ ẹ̀kọ́ lára rẹ̀. Nígbà mí, mo máa ń bá ẹni kan sọ̀rọ̀ nípa àlá náà. Bí ó tilẹ̀ jẹ́ pé ẹni tó mo bá ní ìfẹ́ sí tí mo sì fọkàn tán, ẹ náà ni ẹni tí mo máa sọ fún. Nítorí pé ọ̀rọ̀ ẹnu olagbàrà tí èèyàn bá sọ ọ̀rọ̀ tí ó burú, tí èèyàn rí síra yàn fún ẹni tó jẹ pé èèyàn ò ní ìfẹ́ sí àbí kò ní ìfẹ́ ẹni. Tí ó bá fi ẹnu kọ lórí ọ̀rọ̀ yìí tí ó sì sọ nǹkan tí ọ̀yẹ́ kò sọ, ó súnmọ́ ó sì ṣe é ṣe kọ́ má di pé olódì ẹ ni yóò padà rí irú nǹteni yìí sọ. Mo tún ti kọ́ pé mímú àṣà ohun rere lè dín àlá burúkù kù. Bí àpẹẹrẹ, mo gbìyànjú láti sùn ní àkókò tó yẹ, láti yàgò fún fíìmù tàbí ìròyìn tó lè fa ìbẹ̀rù sójú ohun àti láti ṣè dá àyíká, láti ṣẹ̀dá àyíká ohun tó dákẹ́ àti tí ó balẹ̀. Ní ìparí, àlá búburú jẹ́ ohun tí ó lè ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni gẹ́gẹ́ bí mo ṣe sọ sí iwájú àti pé ìgbà tó gbẹ̀yìn tí mo rí irú àlá bẹ́ẹ̀ jẹ́ ìrántí pé ọpọlọ wa ní ṣiṣẹ́ pẹ̀lú ìrírí wa lójoojúmọ́. Bí a bá mọ̀ bí a ṣe lè faradà rẹ̀ tú òkú, tú ọkàn wa bẹ́, tí ọkàn wa yóò sì fi balẹ̀ tí a ò fi ní ní àlá búburú.

Ẹ kú dédé wò yí ẹ̀yin ará. Lónìí, máa sọ̀rọ̀ nípa bí mo ṣe máa ń rí, tí mo ṣe máa ń lo àkókò mi, tàbí bí mo ṣe máa ń rí àkókò nígbà tí mo bá dúró ní ìlà pẹ̀lú àwọn ènìyàn. Bóyá ní ilé ìfọwọ́pamo ni tàbí ọjà tàbí ilé ìṣiṣẹ́ tàbí níbi tí mo ní láti dúró dé títẹ́síwájú. Ni ọ̀pọ̀'ìgbàá, dúró ní ilẹ̀ a lè dàbí àkókò tí a ń ṣòfò. Àmọ́ ní tèmi, mo ti kọ́ láti wo àkókò yìí gẹ́gẹ́ bí àǹfààní kí n sì ṣe bí ìṣò-- kí, kí n sì bí ìṣòro kí n bí ara ẹ̀. Dípò kí n bínú tàbí kí n ní ìfarapa ọkàn pé mò ń dúró pípẹ́. Mo máa ń gbìyànjú láti lo àkókò náà fún àwọn ohun tó lè yọrí sí rere. Ọ̀kan lára ohun tí mo máa ń ṣe nígbà tí mo bá dúró ní ìlà ni pé mo máa ń ronú jìnlẹ̀. Mo lè ròyìn nípa ọjọ́ mi, iṣẹ́ tí mo ní láti ṣe tàbí àwọn àfojúsùn tí mo ní fún ọjọ́ iwájú. Àkókò yìí ń fún mi ní, àkókò yìí ń fún mi láàyè láti ṣètò ọpọlọ mi dáadáa kí n sì mọ ohun tí mo gbọdọ̀ ṣe lẹ́yìn tí mo bá parí níbi tí mo wà. Nígbà mí, mo máa ń lo àkókò náà láti kọ́ ẹ̀kọ́ kékeré. Mo lè ka ìwé kékeré, ka ìròyìn lórí ẹ̀rọ agbálùjá mi tàbí gbọ́ ìtàn orin tàbí adárọ̀ tí àwọn eléwọ̀n ń pè ní podcasti. Èyí jẹ́ kí àkókò yìí ó lọ yára yára, kí ó lọ yára yára. Ó sì ń jẹ́ kí n rí pé mò ń máa ń-- ó sì ń jẹ́ kí n rí pé mi ò fi ṣòfò. Mo tún máa ń lo àkókò tí mo bá dúró ní ìlà láti dáhùn ìfi ránṣẹ́, ṣètò ìpinnu kékeré tàbí ṣe àwọn iṣẹ́ kékeré tí mo ti, tí mi ò tí ì parí. Nípa bẹ́ẹ̀, mò ń yí àkókò tí ó lè dàbí ìfarapa sí àkókò tó ń jẹ́ kó ṣe ló ni ìtẹ́lọ́rùn. Nígbà mí, mo máa ń lo àkókò náà láti ṣe ìfarabalẹ̀ sí àyíká mi. Mo lè rí wọ́ àwọn ènìyàn, mo lè kí n kọ́ ẹ̀kọ́ láti inú bí wọ́n ṣe ń bá ara wọn lò tàbí kí n kan gbádùn ìdákẹ́jẹ́jẹ́ àti ìsinmi ọpọlọ. Ó tún ń kọ́ mi nípa ìfaradà nítorí, nítorí dúró, nítorí ìdúró ní orí ìlà ń kọ́ ènìyàn láti ní sùúrù. Mo tún ti kọ́ pé ìmọ̀lára ẹni ṣe pàtàkì gan nígbà tí a bá dúró níbi ìlà. Bí mo bá yàn láti bínú, àkókò náà á dàbí ẹni pé ó gùn gan. Ṣùgbọ́n bí mo bá yàn láti tú ọkàn mi balẹ̀ kí n sì wo àkókò náà gẹ́gẹ́ bí àǹfààní, kí n sì wo àkókò náà gẹ́gẹ́ bí àǹfààní, gbogbo ìrírí náà á dàbí ẹni pé ó rọrùn. Ní ìparí, bí mo bá ṣe máa ń rí àkókò láti ṣe àwọn ohun mi nígbà tí mo bá dúró ní ìlà dá lórí ìmọ̀ye mi àti bí mo ṣe yàn láti lo àkókò náà. Dípò kí n wo gẹ́gẹ́ bí àkókò tí mò ń ṣòfò, mo máa ń lò ó gẹ́gẹ́ bí àkókò ìrọ̀rùn, ìkẹ́kọ̀ọ́ àti ìdàgbà sókè ara ẹni. Eléyìí jẹ́ nǹkan tí mò ń ṣe ní gbogbo ìgbà tí ó sì ti jẹ́ àǹfààní sí mi. Mo sì ti ní, a, mo ti, mo ti, mo ti kẹ́kọ̀ọ́ èyí tó ti dáyànrí tí mo sì tún fi ń kọ́ àwọn ènìyàn mi láti máa ṣe bẹ́ẹ̀ fún àkókò wọn.

Ẹ kú dédé ìwòyí ẹ̀yin ará. Lónìí, màá sọ̀rọ̀ nípa bóyá mo máa ń mu, bóyá mo máa ń mu coffee níbi iṣẹ́ tàbí iṣẹ́ yìí ṣe ní ipa lórí iṣẹ́ mi àti ìgbésí ayé mi lójoojúmọ́. Bẹ́ẹ̀ ni, mo máa ń mu coffee níbi iṣẹ́ ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà. Fún mi, coffee jẹ́ ohun tí a rán mi, tí ó ń ràn mí lọ́wọ́ láti jí ìmúra ọpọlọ mi sílẹ̀, pàápàá jùlọ ní àárọ̀. Nígbà tí mo bá dá síbi, tí mo bá dé sí ibi iṣẹ́, mo sábà máa ń mu coffee kékeré kan kí n lè ní agbára kí n sì lè dojúkọ iṣẹ́ tí mo ní láti ṣe. Ọ̀pọ̀ ìgbà, iṣẹ́ lè jẹ́ kíkan, kíkan, ó sì lè mú kí ènìyàn kó rẹni. Nígbà bẹ́ẹ̀, coffee jẹ́ ìrànlọ́wọ́. Ó jẹ́ ìtanijí nítorí ó ń fún ni ní ìtara àti ìmúra láti tẹ̀síwájú. Ó tún jẹ́ kí n lè fojú sókè sí iṣẹ́ mi dáadáa kí n sì dín ìrora ìrẹ́wesi ku. Ṣùgbọ́n mo tún mọ̀ pé mu coffee jùlọ, mo ṣùgbọ́n mo tún máa ń mu coffee jùlọ lẹ́ni ipa búburú. Ó lè fa ìrora inú, ìbànújẹ́ tàbí kó dá rú ohun alẹ́. Ìdí nìyẹn tí mo fi máa ń gbìyànjú láti mu coffee ní ìwọ̀ntúnwọ̀nsí, kì í sì ṣe lójo, kì í sì ṣe lójoojúmọ́ tàbí kì í ṣe lọ́pọ̀ ju. Níbi iṣẹ́, mo mu coffee, níbi iṣẹ́, mo mu coffee máa ń jẹ́ àkókò ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi. Nígbà mìí, a máa ń pàdé lẹ́gbẹ̀ẹ́ ibùdó coffee. A máa ń bá ara wa sọ̀rọ̀ nípa iṣẹ́ tàbí nípa ìgbésí ayé wa. Ẹ̀yin, ẹ̀yin mú, èyí mú kí ìbáṣepọ̀ wa dára sí i, ó sì ń jẹ́ kí àyíká iṣẹ́ túbọ̀ dùn. Ní àfikún, mímu coffee níbi iṣẹ́ ń kọ́ mi nípa ìṣètò àkókò. Mo gbìyànjú láti máa, láti má ṣe jẹ́ kí ó dá iṣẹ́ mi dúró. Nípo bẹ́ẹ̀, mo máa ń mú ní àkókò ìsinmi kékeré kí n lè padà ṣi iṣẹ́ mi pẹ̀lú agbára tuntun. Síbẹ̀, mo tún máa ń ya, mo tún máa ń yan, mo tún máa ń yan lómi tàbí oúnjẹ tó ní ìlera dípò coffee nígbà mìí láti jẹ́ kí ara mi wà ní ìlera dáadáa. Èyí ń ràn mí lọ́wọ́ láti máa ṣe gbẹ́kẹ̀lé coffee níkan fún gbogbo ìgbà. Ní ìparí, bẹ́ẹ̀ ni, mo máa ń mu coffee níbi iṣẹ́ ṣùgbọ́n mo ṣe pẹ̀lú ìmọ̀ lá, mo ṣe pẹ̀lú ìmọ̀lára àti ìwọ̀ntúnwọ̀nsí. Fún mi, coffee jẹ́ ìrànlọ́wọ́ kékeré, kì í ṣe ohun tí mo gbẹ́kẹ̀lé pátápátá. Ohun pàtàkì jùlọ ni pé kí n máa ṣiṣẹ́ dáadáa kí n sì tọ́jú ìlera mi ní gbogbo àkókò. Bàkan náà ni pé àwọn akẹgbẹ́ mi tí a jọ ń ṣiṣẹ́ ní ilé ìbánisẹ́ṣẹ́ mi jẹ́ àwọn tó ṣe pé àwọn náà nífẹ̀ẹ́ sí coffee púpọ̀ tí mo sì máa ń gbé ìtọ́pọ̀ lọ́wọ́. Nínú ilé yàrá a, ìṣiṣẹ́ mi, mo ní freezer níbẹ̀ àti, àwọn ǹkan tí a fi ń gbómi kaná àti ọ̀pọ̀lọpọ̀ o, èròjà láti ṣètò coffee yìí tó fi jẹ́ pé kò ní jẹ́ pé èmi nìkan la máa máa mú láàárín ara mi. Màá jẹ́ kí àwọn yòókù náà kí wọ́n gbádùn rẹ̀ kí a sì jọ ṣe ìtajì papọ̀. Èyí ni bí mo ṣe ń lo coffee ní ilé iṣẹ́ mi.

Ẹ kú ìwòyí, ẹ̀yin ará. Lónìí, máa sọ̀rọ̀ nípa bí mo ṣe máa ń kí ènìyàn lójoojúmọ́ àti ìdí tí mo fi rò pé ìkíni jẹ́ àkọ́kàn pàtàkì nínú ìbáṣepọ̀ ènìyàn. Láàkọ́kọ́, ní ilẹ̀ Yorùbá, ìkíni jẹ́ ohun tó ṣe pàtàkì jùlọ. Ó sì jẹ́ ohun tí wọ́n fi máa mọ ọmọ tó kẹ́kọ̀ọ́ àbí tí ó wá láti ilé gidi. Nítorí pé kó dà kó má jẹ́ àwọn ẹbí ẹni, àwọn ará ẹni, ìkíni ó wà fún gbogbo ibi tí ẹ̀niyan bá ti bárá ẹni. Bo ya níbi iṣẹ́ ni tàbí ìlú, ìlú àwọn mìíràn, gbogbo ibi tí ẹ̀niyán bá ti bárá ẹni àbí ẹ̀niyán bá ti pàdé ẹni, ǹkan àkọ́kọ́ tó gbọdọ̀ wá sí ẹní lọ́kàn ó ni láti kíni. Fún mi, ìkíni jẹ́ ọ̀nà àkọ́kọ́ láti fi hàn pé mo ní ìbọ̀wọ̀ fún ènìyàn. Ni gbogbo ìgbà tí mo bá pàdé ẹnikẹ́ni, bóyá níbi iṣẹ́ ni, níbi iṣẹ́, ní ilé ẹ̀kọ́ tàbí ní agbègbè, mo máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ìkíni rere. Bí àpẹẹrẹ, mo lè ṣe, mo lè sọ pé "ẹ kú òwùró," "ẹ káàsán" tàbí "ẹ káalẹ́" gẹ́gẹ́ bí àkókò ọjọ́ náà bó ṣe lọ. Mo tún máa ń kí àwọn àgbàlagbà pẹ̀lú ìbọ̀wọ̀ pàtàkì, nítorí mo mọ̀ pé ìbáṣepọ̀ pẹ̀lú àwọn tó dàgbà jẹ́ apá kan nínú àṣà wa. Nígbà tí mo bá kí wọn, mo máa ń lo ohun pẹ̀lẹ́, mo sì máa ń fi ìwà rere hàn pẹ̀lú, bíi fífi ọwọ́ kalẹ̀ tàbí kí kò rí díẹ̀ gẹ́gẹ́ bí ìlànà àṣà ilẹ̀ Yorùbá. Nípa àwọn ọ̀rẹ́ mi tàbí àwọn tí ó jẹ mí lọ́dọ̀, tó jẹ mí lógún, ìkíni mi lè jẹ́ aláfẹ́fẹ́ díẹ̀ sí i ṣe. Mo lè sọ pé "báwo ni?", "bó ni?" àbí "ṣé dáadáa ni?" tàbí "kí ló ń ṣẹlẹ̀?", "kí ló ń lọ?" Èyí mú kí ìbáṣepọ̀ wa túbọ̀ sún mọ́, ó sì ń jẹ́ kí ìjíròrò bẹ̀rẹ̀ ní ìrọ̀rùn. Níbi iṣẹ́, mo máa ń kí àwọn ẹlẹgbẹ́ mi pẹ̀lú ìmọ̀lára rere. Ni gbogbo àárọ̀, mo máa ń sọ pé "ẹ káàárọ̀", "ẹ kú iṣẹ́", "ẹ kú àdáná", "ẹ kú àtàárọ̀." Nítorí mo mọ̀ pé ìkíni kékeré bẹ́ẹ̀ lè mú kí ọjọ́ wọn dára sí i. Ó tún ṣe agbára fún ìbáṣepọ̀ iṣẹ́, ó sì mú àyíkẹ́ iṣẹ́ kó dùn dáradára. Mo tún mọ̀ pé ìkíni kì í ṣe ọ̀rọ̀ nìkan, ìwà àti ìfara hàn tún ṣe pàtàkì. Nígbà tí mo bá kí ènìyàn, mo gbìyànjú láti rẹ́rìn-ín, múṣẹ́, láti wò wọ́n lójú àti láti jẹ́ kí, láti jẹ́ kó hàn pé mo ní ìfẹ́ àti ìbọ̀wọ̀ láti, mo ní ìfẹ́ mo sì bọ̀wọ̀ sí wọn. Èyí jẹ́ kí ènìyàn ní ìmọ̀lára pé a ṣe pàtàkì sí wọn. Ni ìgbà mí, mo tún máa ń lo ìkíni gẹ́gẹ́ bí ọ̀nà láti ìbẹ̀rẹ̀ ìjíròrò tuntun. Lẹ́yìn tí mo bá kí ènìyàn, mo lè bèèrè pé "ṣé ilé rẹ ńkọ́?" tàbí "báwo ni ìdílé rẹ?" Èyí fi hàn pé mi ò kan fẹ́ kí, mi ò kan fẹ́ kí ẹnìkan, ṣùgbọ́n mo tún ní ìfẹ́ sí ìgbésí ayé wọn. Ni ìparí, bí mo bá ń sín, bí mo bá ń kí ènìyàn jẹ́, jẹ́ ajẹ́ pé pàtàkì nínú ẹni tí mo jẹ́. Mo gbà pé ìkíni rere lè ṣí ilẹ̀kùn sí ìbáṣepọ̀ tó dára. Ó lè dín ìjà kù, ó sì lè mú ayé rọrùn díẹ̀ fún gbogbo wa. Nítorí náà, mo máa ń gbìyànjú, mo máa ń gbìyànjú láti kí ènìyàn pẹ̀lú ìwọ̀ntúnwọ̀nsì, ìbọ̀wọ̀ àti.